Ṣé mo máa ń jẹ oúnjẹ tí mo lè ró fún ìlera? Bẹ́ẹ̀ni, ẹ̀ kọ̀ọ̀kan mo máa ń jẹ oúnjẹ tí mo lè ró fún ìlera. Ẹ̀ bí ẹkọ, ẹkọ nú ewé kò ṣe oúnjẹ tí mo fẹ́ràn lọ títí. Ṣùgbọ́n tí ara mi ò bá yá, mo máa ń jẹ ọ̀ún ló máa ń lọ dáadáa lẹ́nu mi. Ìgbà mí màá jẹ lásán gbẹ, ìgbà mí màá po sínú omi, mádé fi mííkì si. Ṣùgbọ́n mo máa ń jẹ lásán ni. Mííkì tí ara mi ò bá yá, mi ò lè mú pẹ̀lú mííkì. Màá jẹ lásán, òun ni ó máa ń jẹ́ kí n lè jẹun. Láìsí ẹ̀ àwọn oúnjẹ míì tókù tí mo fẹ́ràn, tía ara mi ò bá yá, mo lè jẹ. Ẹ̀ kọ inú ewé òun ni mo máa ń jẹ. Mo máa ń jẹ bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo lè ró nígbà mìíràn fún ìlera bí ẹkọ inú ewé. Oúnjẹ tí mo máa ń jẹ fún ìlera nìyẹn, oúnjẹ máa ń bá mi lára mu. Tí bá ti jẹ́ fún ìgbà díẹ̀ kí ń túmọ̀, ẹnu mi máa bẹ̀rẹ̀ sí máa ṣí fún àwọn oúnjẹ tókù. Òun náà ni mo máa ń jẹ láti lè lu ogun mi kí ara mi bá lè yá gẹ́gẹ́